Ìbéèrè yí ni o sọ wípé ṣe o ní káàdì iṣẹ́. Bẹ́ẹ̀ni o, èmi ní káàdì iṣẹ́ tí àwọn eléèyinbo ń pè ní ID card. Èmi máa ń mú káàdì ìtìbíṣẹ́ mi lọ sí ìtìbíṣẹ́ ní ojojúmọ́ nítorí pé káàdì ye ni wọ́n fi máa ń ṣe ìdánimọ̀.